Rárá o, mo jẹ́ ẹni tó máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Kódà mo máa ń jẹ ẹran oríṣìíríṣìí. Ṣùgbọ́n mi ò kí ń jẹ àwọn ẹran kan bíi àwọn ajá, emìlàwọ́n, ẹlẹ́dẹ̀. Àti àwọn ẹran tó jẹ́ ewọ̀. Ṣùgbọ́n mo máa ń jẹ ẹran dáadáa.

Rárá o, mi ò fẹ́ràn jíjó, mi ò fẹ́ràn ká máa jó nítorí pé èèwọ̀ ni fún mi àti fún ẹ̀sìn mi. Tẹ́lẹ̀ nígbà ìmọ̀, ni máa ń jó pẹ̀lú orin nígbà yẹn ṣùgbọ́n nísìnyí, ọpe ni fun olorun mi ò kí ń jó.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń pẹja, mi ò mọ ejá pa. Ṣùgbọ́n mo, o súnmọ́ pé ó máa jẹ́ nǹkan tí mo lè nífẹ̀ẹ́ sí lọ́jọ́ iwájú tí màá fẹ́, tí màá fẹ́ ṣẹ̀kọ́ ẹ̀. Bí a yín ń pẹja, bí a yín ń lọ sọ́dọ̀, àwọn nǹkan wo la máa ń fi pẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mi ò mọ̀ bó yín ń pẹja.

Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ẹni tó máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo dẹ̀ tún jẹ́ ẹni tó máa ń ta ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì náà, ṣùgbọ́n kò wa ń ṣe ní gbogbo ìgbà. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni irú ọjà báyìí máa ń wáyé, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mábu kátàṣí lati ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì àti pé bí owó ṣe wà lọ́wọ́ mi lásìkò tí mo fẹ́ ra ǹkan. Ṣùgbọ́n tí ò bá sowó lọ́wọ́ mi, mi ò ní lè ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àti pé tó bá jẹ́ ǹkan tábu kátàṣí, mo lè wa bí máa ṣe sáré rà.

Oúnjẹ tí mo fẹ́ràn jù órí ilẹ̀ Ọlọ́run ni oúnjẹ tí wọ́n dùn àti ẹwà tàbí oúnjẹ tí wọ́n ń pè ní jollof rice tàbí fried rice tó wà ní dodo inu pẹ̀lú ata, pẹ̀lú ẹran. Nígbà mí, àmàlà pẹ̀lú gbegiri, àmàlà pẹ̀lú ilá, ilá àti ègúfe, ilá àti ègúfe. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni yen. Kí ó wá mú nnkan tí wọ́n ń pè ní juice, juice kí n fi lò.

Ẹ ṣé fún ìbéèrè yìí. Nígbà mí tí iṣẹ́ bá ti pọ̀, mo máa ń gba àrọkàn mi ní ọ̀nà tí a máa ń gba, tí a máa ń fi ń ṣètò àwọn nǹkan tí gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Mo máa wá tò. Wọ́n tí èyí tí ó ṣe pàtàkì jù láti orí èyí tó ṣe pàtàkì dé èyí tí ò ṣe pàtàkì jù. Máa wá mú láti èyí tó ṣe pàtàkì jù lọ, máa wá fi àsìkò sí, pé àsìkò báyìí báyìí ni mo fẹ́ lò fi ṣe eléyì, àsìkò báyìí báyìí mo fẹ́ lò fi ṣe eléyì. Mo máa wá yàn ọ̀nà ẹ̀bi ẹ.

Nígbà mi bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ ni pé, mo máa lọ kírun tí bá ti lọ sí mọ́ṣáláṣí. Bóyá mo ti ń ṣiṣẹ́ bọ̀ látàárọ̀, mo máa fiṣẹ́ lẹ̀, mo máa lọ sí mọ́ṣáláṣí. Àsikotí mo fiṣẹ́ lẹ̀ yẹn, a tu jẹ́ kí ọpọlọ lè sinmi, ọpọlọ lè sinmi fún iṣẹ́. Àti pé mo máa ń sábà fiṣẹ́ lẹ̀, má fiṣẹ́ lẹ̀ fún gbadìẹ pé, "mio se mọ́." Gbogbo ara àtọpọlọ á sinmi, á sinmi débi pé tímbá padà sórí iṣẹ́ yẹn, bí mo yé fí iṣẹ́ yẹn sí tẹ́lẹ̀, a tún lọ sókè ji báye ń lọ. Bí mo ṣe máa ń ṣẹ́ nìyẹn.

Èso tí mo fẹ́ràn jẹ ju, ní èso tí wọ́n ń pè ni mo fẹ́ràn apple, mo fẹ́ràn avocado àti ọ̀gẹ̀dẹ̀. Èyí tó bá pọ́n dáadáa, àwọn òún fẹ́ràn jù, àwọn tí.

Aah! Eléyìí jẹ́ ìbéèrè kan tó lágbára nítorí pé èmi fúnra mi kọ́ ló yẹ kí n dáhùn ẹ̀. Ẹni tó ń wù mí, tó mọ̀ mí bí àwọn ará ilé mi ló yẹ kí wọ́n dáhùn ẹ̀. Ṣùgbọ́n mi ò lè, mo lè sọ pé mo jẹ́ ẹni tó ní ìwà tó dára lórí ìjẹun. Nítorí pé àkọ́kọ́ tím bá jẹun, mi kì í fẹ́ kí ẹ̀yàn kan wá dámu mi. Mo máa fẹ́ dá wàá jẹun. Jẹun máa bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah, máa pari e pẹ̀lú alhamdulillah, máa dúpẹ́ fún Ọlọ̀hun fún oúnjẹ yẹn. Áti pé mi kì í fẹ́ ká máa sọ̀rọ̀ jù lórí ìjẹun bí tí a ti ń jẹun. Mo lè máa gbìyànjú láti wò wá pẹ̀lẹ́pẹ̀lẹ́.

Bí mo ṣe bá ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, ẹni pé èmi ò tiẹ̀ kí n ṣe rárá. Nítorí pé nígbà tí mo ṣì kéré ni mo máa ń ṣe kí àwọn òbí mi máa ra àwọn, àwọn oúnjẹ ọmọdé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti àwọn kéékì ti wọn máa gé fún ọjọ́ ìbí. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà tí mo gbọ ẹ̀sì mi yé, ẹsi mi ò gbà mí láyè láti máa ṣe ọjọ́ ìbí, gbà mí láyè láti máa ṣe ọjọ́ ìbí. Èmi ò kí ń ṣe ọjọ́ ìbí ní báyìí. Mi ò kí ń ṣe mọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ẹni tí ó máa ń kọ ǹkan ni mí, ẹni tí ó máa ń kọ ǹkan ni mí. Mo dè máa ń kọ àwọn ìròyìn lọ́pọ̀lọpọ̀ lórí, lórí ibi tí wọ́n ń pè ní Medium. Mo máa ń kọ ǹkan lórí ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àti àwọn èyí tí mo máa ń kọ sórí fóònù tàbí tí mo máa ń fipamọ́ sórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ àwọn ǹkan lọ́pọ̀lọpọ̀. Kódà lórí àwọn, àwọn ọ̀rọ̀ tó fẹ́ gọ́, ọ̀rọ̀ tó fẹ́ gọ́ àti.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Mo máa ń sábà bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn, àti pé àwọn èèyàn tí mi ò sábà mọ̀ rí. Kódà tí m bá ṣẹ̀ṣẹ̀ dé ibi kan, tí bá ṣẹ̀ṣẹ̀ lọ sí agbègbè mi tó yàtọ̀ sí ibi tí mò ń gbé, mo máa ń sábà bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn. Àti pé tí m bá lérí lórí fóònù ibi tí mò ń lọ, máa bèrè kí n má ba sọnù. Àti pé á bèrè ọ̀nà kò ní sọnù, bẹ́ẹ̀ni.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ení tó jẹ́ ọjọ́ Sátidé. Ọjọ́ Sátidé yìí a ráyè lọ sí ibi ẹ̀kọ́ ẹ̀sìn. A ráyè lọ sí ibi ẹ̀kọ́ ẹ̀sìn tí àwọn máa ń pè ní Àlùkọ̀ àti Madarassa. Ibẹ̀ ni a ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí èdè àràbía, àwa ká, àwọn ǹkan tí wọ́n ń pè ní àwọn Hadís àti Quran. A dẹ̀ gbọ́ ọ̀rọ̀, ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu afá wa. Sátidé ni mo fẹ́ràn jù nítorí pé mo lè ráyè sinmi.